Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Mo máa ń fọ ọkọ̀ mi ní àárọ̀, àárọ̀ ojoojúmọ́ ni mo máa ń fọ ọkọ̀ mi. Tí n bá ti jí, tí n bá ti ń ṣe tán láti lọ síbi iṣẹ́, tí n bá ti ń ṣe tán láti jáde ní àárọ̀, tí n bá ti ń ṣe gbogbo nǹkan tí mo fẹ́ ṣe nílé kí n tó jáde tí mo fi ń jẹ́ wípé gbogbo àyíká mi mo ti ṣe ìtọ́jú wọn, ní mo máa ń fọ ọkọ̀ mi. Tí n bá ní nǹkan tí mò ń ṣe lọ́wọ́, mo máa ń ní àwọn tó máa ń bá mi fọ ọkọ̀. Wọ́n máa ń wá lálàárọ̀, wọ́n máa ń bá mi fọ ọkọ̀ mi kí n tó jáde. Ni gbogbo ojúmọ́ ní àárọ̀ ni mo máa ń fọ ọkọ̀ mi. Mo máa ń fọ ní àárọ̀ ojoojúmọ́

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Mo fẹ́ràn àkàrà àti pap ní àárọ̀. Mo fẹ́ràn kí máa mu àkàrà àti ogi. Ogì, o a, ògò ni àwọn Yòrùbá máa ń pè, pap ni àwọn Yorùbá máa ń pè ní ogi. Mo fẹ́ràn láti máa mu pap àti ọ̀gì ni àárọ̀. Tí mo bá ti jẹ, tí mo bá fẹ́ lọ ṣíbiṣe. Oúnjẹ tí mo fẹ́ràn láti máa ń jẹ ni àkàrà àti ogi ní àárọ̀. Mo fẹ́ràn àkàrà ati ògì ní àárọ̀, nítorí pé ó jẹ́ oúnjẹ tí èèyàn lè dede rí ní àárọ̀. Wọ́n ní àwọn màmá tí wọ́n máa ń ta àkàrà ní àdúgbò, tí wọ́n máa ń ta àkàrà àti ogi ní àdúgbò tí èèyàn lè tètè lọ bá wọn láti lọ rà láti odo wọn. Láì rí pé èèyàn máa ma jí ní ìdájí láti lọ wa nkọ, láti lọ wo ra nǹkan tí wọ́n máa ń ṣe. Ṣùgbọ́n tí èèyàn bá lọ sí ibi tí àwọn màmá tí wọ́n máa ń ta àkàrà ati ògì, èèyàn lè ra àkàrà tó wù wọ́n láti jẹ kí èèyàn tó jáde ní àárọ̀ lati lọ ṣi ibi ise Mo fẹ́ràn láti máa jẹ àkàrà àti ogi ní àárọ̀. Oúnjẹ tí mo fẹ́ràn jù ni yen.

Ṣé o máa ń lo ọ̀pá ìfámúrá nígbà tí o bá mú ohun mímu? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọ̀pá ìfámúrá nígbà tí mo máa ń mú nǹkan mímu. Tí èèyàn bá fẹ́ mú nǹkan mímu tó wà nínú ìgò, ó ṣe nǹkan pàtàkì kí èèyàn lo ọ̀pá ìfámúrá. Nítorí pé kò kí ń dá kí èèyàn mú ìgò, kí èèyàn fi sẹ́nu láì lo ọ̀pá ìfámúrá. Ó lè fa ìjàmbá, ó lè fa àwọn nǹkan tí ò dáa. Fún ìdí èyí ni ó ṣe pàtàkì kí èèyàn máa lo ọ̀pá ìfámúrá. Tí èèyàn bá fẹ́ mú nǹkan, ó yẹ kó máa lo ọ̀pá ìfámúrá láti mú nǹkan láti ìgò. Tí ko bá sì àbọ́ àti àwọn nǹkan mìíràn tí èèyàn lè lo, ó ṣe pàtàkì kí èèyàn lo ọ̀pá ìfámúrá láti fi mú nǹkan. Tí èèyàn fẹ́ bá mú nǹkan, ó ṣe pàtàkì kó lo ọ̀pá ìfámúrá.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Rárá o, mi ò kí ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn, nítorí pé kò sí nnkan tó ṣe ohùn mi, kò sì nnkan tó ṣe etí mi. Mo máa ń sọ̀rọ̀ dáadáa, mo máa ń gbọ́ dáadáa. Mi ò ní nnkan tó ṣe mí ní ẹnu mi tàbí etí mi. Mi ò kí ń lo àwọn ẹ̀rọ ìrànwọ́ ohùn nítorí pé mi ò nílò ẹ̀. Àwọn tí wọ́n ń ṣàìsàn, àwọn tó ṣàárẹ̀, àwọn tí ó ní ìjàmbá ní etí wọn tàbí ohùn wọn, àwọn ló máa ń lo àwọn ẹ̀rọ ìrànwọ́. Fún èmi, mi ò kí ń lo àwọn ẹ̀rọ ìrànwọ́ ohùn nítorí pé mi ò nílò ẹ̀

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ni, mo màá ń pa àwọn fáìlì mi, mo máa ń fi wọ́n pamọ́. Mo ní àwọn ibi tí mo máa ń fi fáìlì mi pamọ́. Mo máa ń fi fáìlì mi pamọ́ lórí cloud, mo tún máa ń fi fáìlì mi paarọ̀ lórí laptop mi. Mo tún máa ń fi àwọn fáìlì mi kan, màá fi wọ́n pamọ́ lórí fóònù mi. Àwọn i-i-ìrinṣẹ́ tí mo lò láti fi ṣiṣẹ́ lórí fáìlì náà ló máa ń jẹ́ kí n mọ ibi tí màá ti fi wọ́n pamọ́ sí. Àwọn tí mo fi fóònù mi ṣe, màá ń fi wọ́n pamọ́ sórí fóònù. Àwọn tí mo fi laptop ṣe, màá ń fi wọ́n pamọ́ lórí laptop. Àwọn tí mo ti ṣ-ṣiṣẹ́ tán le lórí tí mo fẹ́ fi pamọ́ ní ibi tí k-kò kí n sí ńǹkan tó máa ṣẹlẹ̀ sí, màá ń fi àwọn yẹn, màá fi pamọ́ sórí cloud. So bẹ́ẹ̀ni, màá ń pa àwọn fáìlì mi, màá fi wọ́n pamọ́.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Mo máa ń kí àwọn ènìyàn, tí ó bá jẹ́ àárọ̀, mo màá kí wọ́n ní ẹ káàárọ̀. Tí ó bá di ọ̀sán, màá kí wọ́n ní ẹ káàsan. Tí ó bá jẹ́ alẹ́, mo màá n kí wọ́n ní ẹ káalẹ́. Tí ó bá jẹ́ ọkùnrin, mo màá n kí wọ́n ní bàbá, tí ó bá jẹ́ obìnrin, mo màá n kí wọ́n ní màmá. Ẹ káàárọ̀ bàbá, Ẹ káàárọ̀ màmá, Ẹ káàsan bàbá, Ẹ káàsan màmá, Ẹ káalẹ́ bàbá, tàbí Ẹ káalẹ́ màmá. Tí ó bá jẹ́ arákùnrin tàbí arábìnrin, a máa ń kí wọ́n náà. Tí ó bá di ọjọ́ orí, wọn ṣé rí, ni a máa ń kí wọ́n. Báyi là ti a máa ń kí wọ́n ní ilẹ̀ Yorùbá.

Ṣé WiFi rẹ ó yára tó? Bẹ́ẹ̀ni, WiFi tí mò ń lò ó yára tó. Mo máa ń lò ó láti fi ṣe nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ó máa ń yára, ó máa ń tètè, kò kí ń fún mi ní ìṣòro kankan. Gbogbo nǹkan tí mò ń ṣe lórí Íńtánẹ́ẹ̀tì, ó máa ń lọ déédé. WiFi tí mò ń lò, ó máa ń yára gan, ó máa ń ṣe kíákíá, ó máa ń fún mi ní nǹkan tí mo fẹ́, kò kí ń fún mi ní ìdààmú, kò fi ń fún mi wàhálà. Ó yára tó, mo máa ń fi ń ṣiṣẹ́, mo máa fi ń ṣe nǹkan tí mo fẹ́ ṣe lórí Íńtánẹ́ẹ̀tì, ó máa ń lọ déédé, kò kí ń fún mi wàhálà. WiFi mi ó máa ń ṣiṣẹ́ yára, ó yára tó. Mo fẹ́ràn bí ó ṣe ń ṣiṣẹ́

Nígbà wo lo kẹ́yìn lọ rí dókítà? O ti pẹ́ gan tí mo lọ rí dókítà nítorí pé mi ò kì í ṣáá rẹ, kò sí nǹkan tó ń ṣe mí. Mi ò ní nǹkan láti ṣe pẹ̀lú hospital, mi ò kì í máa ń rí dókítà, mi ò kì í máa ń lọ sí hospital nítorí pé mi ò ń ṣa, mi ò ń ṣa ìsan, mi ò ń ṣa rẹ. Kò sí nǹkan tó ń ṣe mí, kò sí nǹkan tó ń ṣe mí ara, ara mi ó yára bó ṣe yẹ kó ṣe, ìlera mi ó yára, ara mi ó yára, kò sí nǹkan tó ń ṣe mí. Fún ìdí èyí ni ó ti pẹ́ gan tí mo lọ rí dókítà nítorí pé mi ò kì n ṣa àìsàn, mi ò kì n ṣáá rẹ, kò sí nǹkan tó ń ṣe mí.

Melo ni o máa ń ṣiṣẹ́ lojoojumo ní sise re ni wákàtí mẹ́wàá ni ójoójúmọ́. Iṣẹ́ tí mò ń ṣe, a máa ń bẹ̀rẹ̀ láàárọ̀, a kì í ṣe tán títí dé ìrọ̀lẹ́. A máa ń ṣiṣẹ́ fún wákàtí mẹ́wàá lójoójúmọ́, a máa ń bẹ̀rẹ̀ láàárọ̀. Tí ó bá di ọ̀sán, a máa sinmi díẹ̀, àwa máa padà sí iṣẹ́ tí a bá ti sinmi tán. Tí ó bá ti di ìrọ̀lẹ́, ìrọ̀lẹ́ náà máa ń ṣiṣẹ́ tán lójoójúmọ́. A máa ń ṣiṣẹ́ fún wákàtí mẹ́wàá lójoójúmọ́. Wákàtí mẹ́la-mẹ́wàá ni a máa ń ṣiṣẹ́ lójoójúmọ́

Ṣé o má ń ṣiṣẹ́ ju wákàtí ìlọ́? Bẹ́ẹ̀ni, mo má ń ṣiṣẹ́ ju wákàtí lọ́. Nítorí pé irú iṣẹ́ tí mo ń ṣe jẹ́ ìṣe ta, mo ń rán aṣọ. Mi ò ki ń rán aṣọ kíá kíá. Mo má ń gba àyè, a má ń ní àkókò tí a fi ṣètò láti fi rán aṣọ kan kí a tó parí ẹ̀. Fún ìdí èyí, a má ń ṣiṣẹ́ ju wákàtí kan lọ. A má ń ṣiṣẹ́ wákàtí mẹ́wàá lójoojúmọ́ láti rí i pé a ṣe iṣẹ́ tó dáa fún àwọn oníbàárà wa, kí a má ní wàhálà pẹ̀lú wọn, kí a má má gbọ́ àwọn ǹkan tí ó yẹ kí á gbọ́. A má ń ṣe iṣẹ́ tó yẹ ká ṣe, a má ń ṣiṣẹ́ fún wákàtí tó pọ̀ lójoojúmọ́ láti rí i pé a ṣe iṣẹ́ tó dáa.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí isẹ ẹ? Ìbáṣepọ̀ tó wà láàrin mi àti olórí ìṣílè iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ ó jẹ́ ìbáṣepọ̀ tí ó dọ́mọ. A ní ìṣòro, kò sí wàhálà, kò sí ìdààmú. A máa ń ṣiṣẹ́ papọ̀ bó ṣe yẹ ká ṣiṣẹ́. Ìbáṣepọ̀ tó wà láàrin wa ó jẹ́ ìbáṣepọ̀ ti iṣẹ́. Iṣẹ́ ló so wa pọ̀. Mo mọ iṣẹ́ tí mò ń ṣe, wọn náà mọ pé mo mọ iṣẹ́ tí mò ń ṣe. A máa ń ṣiṣẹ́ papọ̀. Wọ́n níí Wọ́n máa ń fún mi láìyẹ̀ kí n ṣiṣẹ́, èmi náà máa ń fún wọn láìyẹ̀ láti jẹ́ olùdarí iṣẹ́. Ìbáṣepọ̀ tó wà láàrin wa ó jẹ́ ìbáṣepọ̀ tó dọ́mọ, kò sí wàhálà, kò sí ìṣòro, kò sí nǹkan tó burú. A máa ń ṣiṣẹ́ papọ̀, a ti ń ṣiṣẹ́ fún ọdún mẹ́wàá, kò sí nǹkan tó wà láàrin wa.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi. Ní ibi tí mo ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ a máa ń lo omi láti fi dé ibi tí a máa ń ṣiṣẹ́. Mo máa ń ṣiṣẹ́ pẹ̀lú ilé iṣẹ́ tó máa ń ṣe oil àti gas. Àwọn ilé iṣẹ́ epo a máa ń lọ lórí omi láti lọ wo àwọn irìnsẹ́ àti àwọn ibi tí ilé iṣẹ́ wa máa ń mú repo. A máa ń lo ojú omi láti fi dé àwọn ibẹ́yẹn. Fún ìdí èyí ni mo ti gun ọkọ̀ ojú omi. A máa ń lo ọkọ̀ ojú omi láti fi dé ibẹ̀ àti láti padà wá sí ilé iṣẹ́ wa.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Tó bá ti di ìrọ̀lẹ́ ní ago bí i ago, bí i ago tí n bá ti di ìrọ̀lẹ́ bí i ago kótó di ago mẹ́sàn án ni mo ti ń jẹ oúnjẹ alẹ́, ago mẹ́sàn án. To ba tí di ago mẹ́sàn án ni mo máa ń jẹ oúnjẹ alẹ́. Kò kí n dá kí èèyàn jẹ oúnjẹ alẹ́ nígbà tí alẹ́ ti ṣú gan kò ní dá. Nítorí pé wọn ò ní le sùn nítorí oúnjẹ tí wọ́n ti jẹ́. Ó dáa kí èèyàn máa jẹ́ oun kí ilẹ̀ tó ṣú dáadáa, dáadáa. Fún ìdí èyí ni mo máa ń jẹ oúnjẹ alẹ́ mi ní ago mẹ́sàn án.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa wo àwọn ìràwọ̀ ọ̀rún. Tí alẹ́ bá ti ṣú tàbí bá titi di ìrọ̀lẹ́ tí àwọn ìràwọ̀ ọ̀rún tó ti jáde, mo fẹ́ràn láti máa, fẹ́ràn láti máa ka àwọn ìràwọ̀ tó ti jáde. Ní ìgbà tí a jẹ́ ọmọdé tàdàgba, a máa ń lọ síta láti máa ka àwọn ìràwọ̀ ọ̀rún, a máa ń ka wọn, a máa ń fi wọ́n ṣeré. Tí àwọn ìràwọ̀ bá ti jáde ní alẹ́, a máa ń tètè lọ sí ibi tí a máa ń ṣeré. A máa ma wọ òkè, a máa ma ka iye àwọn ìràwọ̀ tó ti jáde. Mo fẹ́ràn láti máa wọn ní ìsìn tí mo ti dàgbà. Mo máa ń jáde lọ síta ní alẹ́ láti máa wo àwọn ìràwọ̀.

Ṣé o fẹ́ràn wà ní òru? Rárá o, mi ò fẹ́ràn kí ń máa wà ní òru. Òru ò wọ̀, òru ò mọ́ ẹni òwò, kò kì í ṣe nǹkan tó dá kí èèyàn máa ṣe nǹkan ní òru. Tí èèyàn bá fẹ́ jáde, ó yẹ kí èèyàn tètè jáde kí alẹ́ tó ṣú, kó má lè tètè dé tí kí oòrùn ò máa jáde. Ǹkan burúkú, àbúrú máa ń ṣẹlẹ̀ ní ìgbà òru. Àwọn adigunjalè àti àwọn èèyàn mìíràn, n'an mọ n wa ń ṣiṣẹ́ tí wọ́n fẹ́ ṣe ní òru. Kò dá kí èèyàn máa rìn káàkiri ní òru, kò ṣe, kò jẹ́ nǹkan tó dá. Mi ò fẹ́ràn kí ń máa wà ní òru. Bi tí mo bá fẹ́ ṣe nǹkan, mo máa ń ṣe nǹkan tí mo fẹ́ ṣe ní tí ọjọ́ bá mọ́. Tí òru bá ti dé, mo ti wà nílé, mi ò kí ń jáde.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi, mo mọ wọ́n dáadáa. Ó ti pẹ́ tí mo ti ń gbé ní ibi tí mo ti ń gbé. Mo ti wà ní àdúgbò yìí fún ọdún tó pẹ́. Mo wà ní àwon adúgbò yìí fún ọdún tó pẹ́ gan-an. Mo ti gbé bíbà fún ọdún tó pẹ́. Mo mọ gbogbo àwọn tó ń gbé bíbà. Mo mọ àwọn tí wọ́n nílé ní ibi bayi. Mo mọ agbègbè yìí, mo mọ dáadáa. Mo mọ gbogbo àwọn ọ̀nà tí èèyàn bá lè gba láti lọ sí ibikíbi tí wọ́n fẹ́ lọ ní àdúgbò yìí. Mo fẹ́ràn àdúgbò yìí dáadáa, mo mọ̀, torí pé mo ti pẹ́ nibí bàyi, mo ti ń gbé nibí bàyi fún ọdún tó pọ̀. Fún ìdí èyí ni mo mọ àdúgbò yìí dáadáa. Mo mọ gbogbo àwọn èèyàn tó ń gbé bíbà. Mo mọ ọ̀nà tó wà ní bíbà. Mo mọ gbogbo àyíká bíbà yìí torí pé ó ti pẹ́ tí mo ti ń gbé ní àdúgbò yìí. Mo mọ àwọn aládùúgbò, mo mọ wọ́n dáadáa.

Ìrù fóònù alágbèéká wo ni ò ń lò? Fóònù tí mo ń lò ni Tecno fóònù. Lo máa ń pè ní Tecno Pouvoir. Fóònù tí mo ń lò nìyẹn. Mo fẹ́ràn fóònù tí mo ń lò níbẹ̀ ní ìyè pé gbogbo nǹkan tí mo nílò láti fi ṣe fóònù ni ẹ máa ń ṣe fún mi. Kò kí ń fún mi ní ìdààmú, kò kí ń fún mi ní wàhálà. Mo máa ń fi fóònù yìí, mo máa fi ń ṣe gbogbo nǹkan tí mo fẹ́ ṣe. Gbogbo nǹkan tí mo nílò, nǹkan tí mo fẹ́ ṣe, mo máa ń fi fóònù yìí ṣe, kò kí ń fún mi ní wàhálà. Mo fẹ́ràn fóònù yìí, ó máa ń ṣiṣẹ́ dáadáa. Báátìrì fóònù yìí kò kí máa ń tètè kún. Mo máa ń fi ń ṣe gbogbo nǹkan tí mo fẹ́ ṣe. Tí mo bá ti ṣáàjì ẹ, ó máa, ó máa, ó máa ṣiṣẹ́ dáadáa, kò kí ń fún mi ní wàhálà. Fóònù tí mo ń lò ni Pouvoir, Tecno Pouvoir. Orúkọ fóònù mi ni Tecno Pouvoir. Àwọn ilé-iṣẹ́ Tecno, àwọn ló ń ṣe fóònù tí mo ń lò.

Ní ìgbà wo ni o máa ń ra ẹ̀rọ ayára bí àṣá tuntun? Mo máa ń ra ẹ̀rọ ayára bí àṣá tuntun nígbà tí èyí tí mò ń lò lọ́wọ́ ba ti bàjẹ́, tí kò ṣiṣẹ́ mọ́, tí kò fún mi ní nǹkan tí mo fẹ́, tí kò jẹ́ kí iṣẹ́ tí mò ń lòo lati se kó lọ dáadáa. Fún àwọn ìdí èyí ni mo fi llè ra ero ayára bí àṣá tuntun. Tí èyí tí mò ń lò lọ́wọ́ bá ń ṣiṣẹ́ dáadáa, tí kò sí nǹkan tó ṣe, tí kò kí ń fún mi ní ìṣòro, tí kò kí ń fún mi ní wàhálà, tí kò kí ń fún mi ní ìdààmú, mi ò ní ra ẹ̀rọ ayára bí àṣá tuntun, Nítorí pé èyí tí mò ń ní lọ́wọ́ kò n ṣiṣẹ́ dáadáa, Mi ò ní ra tuntun. Ṣùgbọ́n tí èyí tí mò ń lò lọ́wọ́ bá bàjẹ́, ní ìgbà yẹn ni màá lọ ra ẹ̀rọ ayára bí àṣá tuntun.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ ju ti ìmọ́lẹ̀ ti ìrọ̀lẹ́. Ìdí tí mo fẹ́ràn ti òwúrọ̀ ni pé ìmọ́lẹ̀ òwúrọ̀, o máa ń mọ́, ó máa ń wà, a máa ń rí i ní ìgbà tí a ti sùn tá a ti wá jí. Tá a bá jí, a máa rí ìmọ́lẹ̀ òwúrọ̀ tí a máa fi ń ṣiṣẹ́, tí a máa fi ń ṣe ètò, tí a máa fi ń ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe ní ọjọ́ náà. Fún ẹ̀mí, mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ ju ti òwúrọ̀ ti ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́.

Ìrú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Àwọn ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn, ó jẹ́ àwọn ẹ̀bùn tí èèyàn lè lò láti fi ṣe nǹkan fún ara wọn. Àwọn nǹkan tó máa ń lò láti fi ṣiṣẹ́ tàbí àwọn nǹkan tí wọ́n máa ń lò láti fi ṣe nǹkan mi. Àwọn ẹ̀bùn tí ó jẹ́ nǹkan lílò tí kì í ṣe nǹkan tí wọn kan máa fi pa mọ́, kò máa gbé sílẹ̀, kò máa gbé ní ibìkan àti òmíràn. Mi ò fẹ́ràn àwọn ìrú ẹ̀bùn yẹn. Àwọn ẹ̀bùn tí mo fẹ́ràn fún èèyàn ni àwọn ẹ̀bùn tí ẹni náà máa lò láti fi ṣe nǹkan. Tàbí àwọn ẹ̀bùn tó wà lílò, tó jẹ́ nǹkan lílò tí wọ́n lè lò ní ilé iṣẹ́ tàbí ilé wọn. Ìrú ẹ̀bùn tí mo fẹ́ràn ni àwọn ẹ̀bùn tí èèyàn lè lò láti fi ṣe nǹkan tàbí òmíràn.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoójúmọ́? Ní ojoojúmọ́, mo máa ń lo fóònù mi fún ìgbà tó pọ̀. Nítorí pé mo máa ń lo fóònù mi láti ṣe nǹkan tó pọ̀ lójoójúmọ́. Mo máa ń ṣiṣẹ́ lórí fóònù mi. Mo máa ń pé àwọn èèyàn lórí fóònù mi. Mo máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lórí fóònù mi. Mo máa ń kọ́ gbogbo ǹkan tó yẹ kí ń ṣe lójojúmọ́, mo máa ń kọ́ ọ lórí fóònù mi. Mo ní ǹkan tó pọ̀ tí mo ń lo fóònù mi láti ṣe. Fún ìdí èyí ni fóònù mi máa ń wà lọ́wọ́ mi lójoójúmọ́. Mo máa ń lò wọ́n fún ìgbà tó pẹ́ ní ojoojúmọ́. Nítorí pé mo máa ń lò fún fóònù mi láti fi ṣe ǹkan tó pọ̀. Mi o kí ń máa ń lo fóònù mi fún pípè lásán. Mo máa ń fi ṣe àwọn ǹkan mìíràn. Fún ìdí èyí ni mo máa ń lo fóònù mi fún ìgbà tó pọ̀ ní ojoojúmọ́. Mo máa ń lò ó fún ìgbà tó pọ̀. Nítorí ǹkan tí mo fi ń fóònù mi ṣe ó pọ̀ gan.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò ọwọ́ rẹ? Àpò tí mo máa ń mú dání, àwọn nǹkan tó wà nínú ẹ̀ ni fóònù mi wà nínú ẹ̀, purse mi tàbí wallet mi tí owó wà nínú ẹ̀, ó wà nínú àpò mi àti àwọn ID card mi àti ATM card mi àti ìwé tí mo fi ń kọ nǹkan àti kọ́kọ́rọ́ ilé mi àti kọ́kọ́rọ́ ibi iṣẹ́, ó wà nínú àpò mi. Àwọn nǹkan tó wà nínú àpò mi lélẹ̀ yìí, mo máa ń fi wọ́n pamọ́ sínú àpò mi nítorí pé mi ò fẹ́ kí wọ́n sọnù, mi ò fẹ́ gba pé nǹkan nílẹ̀. Tí n bá fẹ́ jáde, mo máa ń wú nǹkan tó wà ní àpò mi, màá ń jẹ́kí mó mọ̀ pé nǹkan tó wà nínú ẹ̀ ó jẹ́ nǹkan tí mo nílò láti fi ṣiṣẹ́ tí mo bá ti dé ibi iṣẹ́. Mo máa ń fi àwọn nǹkan yìí, wọ́n fi pamọ́ nínú àpò ọwọ́ mi.